Ní ìgbà tí mo máa ń fàní, ìgbà tí inú mi bá dùn, àbí nígbà tí ohun kan bá ṣẹlẹ̀ lójijì, boyá ìròyìn tí mi ò retí tẹ́lẹ̀, àbí nígbà tí mo bá rí nǹkan tí mò ń retí, àbí nígbà tí mo bá rí àṣeyọrí kan, boya ìròyìn pàtàkì ìgbà tí mo máa ń fàní yẹn.

Èmi ò lè sọ wípé iye ìgbà báyìí ni mo máa ń wo ojú àwòrán lójojúmọ́, nítorí wípé ọ̀pọ̀ ìgbà ni èmi máa ń wo ojú àwòrán lójúmọ́, ṣùgbọ́n kì í ṣe pípẹ́ tàbí láìsimi ni mo máa ń wo ojú àwòrán lójojúmọ́.

Èmi kò ní ètò láti ṣiṣẹ́ ní ìlú mìíràn lọ́wọ́ lọ́wọ́ ṣùgbọ́n tí èmi àti ẹbí mi ta bá ṣe àṣẹ àyẹ̀wò ibẹ̀ yẹn dáadáa, ta mọ̀ wípé ìgbé ayé ibẹ̀, ó máa rọ̀ wá lọ́rùn, ibẹ̀ máa da. Tí èmi àti ẹbí mi ta bá jọ ṣàṣọ ààrò ẹ, tá jọ ṣàyẹ̀wò ẹ̀, ó ṣe é ṣe kí n lérò.

Kò pẹ́, kò pẹ́, ní bí oṣù mélòó kan ni mo kẹ́yìn lọ sí ìṣẹ́gun wọn dé. Mo sì lọ fún àyẹ̀wò ìlera ni. Nítorí ó dáa kí èèyàn máa lọ lẹ́ẹ̀kan tàbí lẹ́ẹ̀mẹ́jì lọ́dún. Òun tó gbé mi lọ nìyẹn mo lọ fún àyẹ̀wò ìlera ni.

Èmi, èmi máa n tan ìkíni lórí fóònù mi. Bo bá jẹ àárọ̀ ni àbọ̀sán ni, ẹ káàárọ̀, ẹ káàsán, èmi máa ń kí wọn dáadáa. Mo sì máa n jẹ́ on mẹni tó ń sọ̀rọ̀, màá béèrè àlááfíà wọn, ṣọ́n wá dáadáa, báwo nilé wọn ṣe rí iṣẹ́ wọn, màá kí wọn. Mo máa ń kí wọn tọ̀wọ̀tọ̀wọ̀.

Bí èmi ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà ni wípé èmi máa ń fetí sí wọn pẹ̀lú ìfarabalẹ̀. Èmi máa ń fetí sí wọn pẹ̀lú ìfarabalẹ̀. Mo máa ń jẹ́ kí wón sọ̀rọ̀ wọn, èmi kì í dá ọ̀rọ̀ mọ́ wọn lẹ́nu. Máa ń jẹ́ kí wọ́n parí ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ. Èmi a sì jẹ́ kó mọ̀ wípé mo gbọ́ wọn dáadáa. Mo mọ̀ pé èyí tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ tí wón ń sọ pé mo gbọ́ dáadáa. Èmi sì máa ń béèrè dáadáa kí n lè lóye ohun tó ń sọ fún mi. Ni ọ̀nà tádẹ máa gbà tá fi máa yanjú ìṣòro wọn. Èmi sì máa ń kọ àkọsílẹ̀ kí n má bàá gbàgbé àwọn ohun tó ṣe pàtàkì. Èmi sì máa ń, èmi, èmi sì máa ń dá wọn lóhùn pẹ̀lú ìrẹ̀lẹ̀ kì í ṣe pẹ̀lú ìbínú. Bí mo ṣe máa ń gbọ́ ìrò àwọn oníbàárà ni.

Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi ni pé èmi máa ń kọ wọ́n sílẹ̀ kíń má baà gbàgbé. Mo sì máa ń lo ìrántí náà. Mo máa ń lo ìrántí, máa ń fi ìrántí yẹn sí orí fóònù tàbí kàlẹ́ńdà kíń lè, kíń má baà gbàgbé. Mo sì máa ń lo ìwé fóòdà náà máa ń pa wọ́n mọ́ sí ibìkan kíń má baà gbàgbé náà. Mo sì máa ń wò wọ́n lẹ́ẹ̀kọ̀kan. Máa máa ṣà ayewo wọ́n lẹ́ẹ̀kọ̀kan lójoojúmọ́ lọ́sẹ̀ẹsẹ̀ láti rántí àwọn oun tó kù. Bí mo ṣe máa ń rántí àwọn àdéhùn mi nìyẹn.

Èmi fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí pé ó jẹ́ kó rọrùn láti wo ilẹ̀ òkè láti máa wo omi àti ìlú láti òkè òfurufú. Ó máa ń fún mi ní ìmọ̀lára, ìyàlẹ́nu àti ayọ̀ ìrìnàjò. Ó sì tún dára fún tí ènìyàn bá fẹ́ ya fọ́tò fèrèsé jẹ́ ibi tó dáa jùlọ. Ó ní ànfàní láti kọ ìrántí ìrìnàjò. Torí bẹ́ẹ̀ ni mo ṣe fẹ́ràn jókòó nílẹ̀ fèrèsé nínú ọkọ̀ òfurufú.

Ìlànà ìpolówó mi ni pé nígbà tí mo ti mọ ibi tí mo fẹ́ ta ọjà mi sí, tí mo ti ní ìdánimọ̀ ọjà àti oníbàárà, tí mo dẹ̀ ti ṣàkíyèsí ohun tí àwọn oníbàárà fẹ́ àti ohun tó wúlò fún wọn, èmi máa wá ṣe ìmúlò àfihàn lórí fóònù bí mo ṣe máa ń ṣe nìyẹn, mo sì máa ń lo social media, mo ń lo flier náà. Mo sì máa ń ṣe àfihàn dáadáa tó dára èyí tó kún fún ètò àwòrán àbí ìtàn èyí tó lè ṣe ìpolówó yẹn dáadáa tó jẹ́ pé àwọn ènìyàn máa mọ̀. Mo máa lo gbogbo ọ̀nà láti fi ṣe ìpolówó. Èmi sì máa ń ṣàyẹ̀wò bí ìpolówó náà bó ṣe ń ṣiṣẹ́ sí i. Mo sì ń ṣe ìlànà ìpolówó mi nìyẹn.

Iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni ìbáṣepọ̀ pẹ̀lú ènìyàn. Mò ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn oníbàárà àti ẹlẹgbẹ́ mi. Mo sì máa ń sọ̀rọ̀ kedere, mo máa ń gbọ́ wọn dáadáa. Mo sì ń ṣe ìmúlò àkókò àti ìṣètò náà. Mo sì máa ń lo ìmúlò ìmọ̀ ẹ̀rọ bí i fóònù àti àwọn ohun èlò iṣẹ́ tó yẹ fún iṣẹ́ dáadáa. Àwọn ohun èlò tó yẹ fún iṣẹ́ dáadáa, mo máa ń lo àwọn yẹn náà. Mo sì máa ń lo ìmúlò ìmọ̀ràn náà tó dájú èyí tó máa ń rí ojútì sí ìṣòro. Mo sì máa ń lo ìṣàkóso àkókò pẹ̀lú náà àti ìpolówó àti títa. Mo sì máa ń farabalẹ̀ láti tẹ àwọn oníbàárà mi lọ́rùn dáadáa, máa ń gbọ́ àwọn oníbàárà mi dáadáa, mo sì máa ń bọ̀wọ̀ fún wọn.

Ìgbà tí èmi máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun ni ìgbà tí bá rí wípé ẹ̀rọ àtijọ́ yẹn kò ṣiṣẹ́ dáadáa mọ́ àbí ó ti bàjẹ́ àbí ó ń lọ́ra àbí kò lè ṣe àwọn iṣẹ́ tuntun. Èmi máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun nígbà yẹn. Àbí tó wó tó tó bá dẹ̀ tu wà, èmi máa ń ra ẹ̀rọ tuntun kí iṣẹ́ yẹn lè yára. Kí àṣàyàn iṣẹ́ ẹ náà dẹ̀rè kò lè dára, èmi máa ń ra ẹ̀rọ ayára bí àṣà tuntun nígbà yẹn.

Ìgbà tí mo kẹ́yìn fò ni bí ọdún mélòó kan sẹ́yìn, nígbà tí èmi àti ìdílé mi, ọkọ mi àti ọmọ mi obìnrin kékeré, táa lọ sí ìlú mìíràn. Ìgbà tí mo kẹ́yìn fò nìyẹn pẹ̀lú ìdílé mi. Ìgbà tí mo kẹ́yìn fò nìyẹn.

Èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn, nítorí wípé mo ti ní àǹfààní láti kékeré láti máa wà níwájú ọ̀pọ̀ ènìyàn. Nítorí pé akọrin ni mí, mo sì máa ń dúró ní iwájú ìjọ ọ̀pọ̀ ènìyàn tí màá máa darí àwọn èèyàn ní orin. Torí bẹ́ẹ̀ èmi ò ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti máa lọ sí etí òkun nítorí wípé àwọn ariwo omi yẹn tí wàá máa gbọ́ pẹ̀lú afẹ́fẹ́ tútù tó máa má wá láti ibi omi yẹn, t’èèyàn máa jókòó sórí iyanrìn ó ma ń jẹ́ kí ọkàn ènìyàn tútù, t'ọkan èèyàn máa bá le è. À mo fẹ́ràn kí n máa lọ sí etí òkun.

Oja tuntun yíò dé ní bí ọwọ́ agogo márùn ún sí méje àárọ̀. Nítorí ní gbogbo ìgbà ọjà tuntun ma ń dé ní kùtùkùtù òwúrọ̀ ni kí ó tètè lọńlẹ̀ kò dọ̀wọ́.

Èmi ò ní àwòrán lára, bó ti wulẹ̀ pé mo máa ń rí àwòrán lára àwọn ènìyàn. Mo máa ń rí àwòrán bíi èèyàn, cartoon àwọn ọmọdé yẹn, ẹlòmíì àwòrán ẹranko àbí àṣà àtìṣe Yorùbá. Mo máa ń rí àwòrán àwọn ohun èlò náà ní ara àwọn ènìyàn ṣùgbọ́n èmi ò ní àwòrán lára.